Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ, pẹ̀lú àwọn ǹkan ìní mi. Tí bá ní, àwọn ǹkan bí i owó, mo lè ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó tí mo bá ní. Àwọn owó tí mo bá ní ní àkókò náà, mo lè fi ran àwọn èèyàn lọ́wọ́

Òṣìṣẹ́ tuntun tí n bá gbà ṣiṣẹ́, mo máa ń fẹ́ràn kí wọ́n já fáfá, mo má ń fẹ́ràn kí wọ́n fojú sí iṣẹ́ tí wọ́n bá rànwọ́, mo de maá ń fẹ́ràn kí irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ kí wọ́n mójútó gbogbo ìparí iṣẹ́ àti gbogbo iṣẹ́ tí ó bá ṣẹ́kù.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Ìyẹn, túmọ̀ sí wípé tí bá lọ lójú ọ̀nà tí n bá mọ ibi tí mò ń lọ, mo máa ní láti bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ìyẹn, tó bá jẹ́ wípé àwọn tí mò ń bèèrè lọ́wọ́ wọn, wọ́n mọ ojú ọ̀nà ibi tí mò ń lọ.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí isẹ́ mi kò ju ìbáṣepọ̀ ọmọ iṣẹ́ sí ọ̀gá lọ. Mo jẹ́ ọmọ iṣẹ́, mò ń sì jẹ́ ọ̀gá, tó bá rán mi iṣẹ́, mo máa ṣiṣẹ́. Tó bá jẹ́ àwọn iṣẹ́ tí ò papọ̀ mọ́ iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, mo lè jẹ́ irú àwọn iṣẹ́ náà, ṣùgbọ́n ìbáṣepọ̀ náà kò ju ìbáṣepọ̀ ọmọ iṣẹ́ àti ọ̀gá lọ.